Lọ́pọ̀ ìgbà iṣẹ́ tinu lé lè mi fẹ́ràn jù, mi ò tilẹ̀ fẹ́ràn iṣẹ́ ìta gbangba nítorí ìta gbangba tó wà bọ̀ lọ́pọ̀ ènìyàn, ó sì máa wòyàn àti wípé ó tún ní ṣe pẹ̀lú irú iṣẹ́ tí mo ń ṣe, tó bá jẹ́ iṣẹ́ a ti máa, a ti máa tú àyíká ṣe ní ìta gbangba, àwọn àyíká wa ní ìta. Iṣẹ́ náà mi mi tara fẹ́ràn torí ìgbà yen ni wa rí àwọn tẹ́jọ́ ń gbé, tẹ́jọ́ ń gbé lẹ́gbẹ̀ẹ́ ara àwọn ọ̀pọ̀ ènìyàn tó ń lá ní ibi tí àwa wà nbi, tó ń fẹ́ràn láti máa kọjú si nǹkan tí ò kan wọn. Ìgbà yen wá jáde tan bere si máa kí tá sì máa rojọ́ ọjọ́ tí ò kanà. Ìdí tí mi ò ti fẹ́ràn iṣẹ́ ìta gbangba ni. Ṣùgbọ́n tó bá jẹ́ iṣẹ́ ìta gbangba níbi iṣẹ́ tí mo ń ṣe, iṣẹ́, iṣẹ́ táa máa ń ṣe iṣẹ́ wọnlẹ̀ wọnlẹ̀ nígbà tí a ti lọ ṣiṣẹ́ ní inú igbó àbí ní ìta, iṣẹ́ náà mo, mo fẹ́ràn ìyẹn jù iṣẹ́ tí a ti máa tú àyíká ṣe ní ilé.

Nǹkan tí ó máa ń mú mi rẹ́rìn-ín ni ìkàn níbi fíìmù apanilẹ́rìn tí wọ́n máa ń pè ní comedy film ní èdè Gẹ̀ẹ́sì. Àwọn fíìmù báyìí ó máa ń mú mi rẹ́rìn-ín, tó bá jẹ́ àwọn àgbà òṣèré tó mọ bi won ṣeuń mu yan rẹ́rìn-ín, kì í ṣe àwọn tó jẹ pé wọ́n a kàn ṣe eré tí wọ́n a kan ró pé kí yan o máa rẹ́rìn-ín. Àmọ mi ṣe ẹni tó máa ń sábà rẹ́rìn-ín lórí eré, eré kéré tí n bá rí. Àmọ́ tí bá rí eré kan tó ní ṣe pẹ̀lú ẹni tí ó mọ bó ṣe ń pani lẹ́rìn-ín, ìyẹn bí i tí a bá ń sọ̀rọ̀ àwọn òṣèré, àwọn òṣèré Yorùbá, ìyẹn bí i Mr. Latin, ìyẹn bí i, ẹ, Mr. Latin, ẹ, ìyẹn ni bàbá Sùwé tí ó ti kú, kolohun fi ọọrun kẹ́. Iru awọn yẹn náà mọ eré ṣe àti bí i Okundun, Okùnù, Okùnù tó ń ṣe tíátà. So àwọn ìyẹn ló mọ, wọ́n máa ń, wọ́n máa ń pa mi lẹ́rìn-ín.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ka àdéhùn dáadáa torí tí n bá ka dáadáa, o lè wù tíwo àti oníbàárà rẹ àbí ẹni tó bá gbéṣẹ́ fún ẹ. Tẹ bá, tọ bá sàdéhùn tí o bá ka dáadáa, o dẹ̀ lọ bọwọ́ lù. Nǹkan tó ju ẹ ba ri wà faramọ̀. Èyí to jẹ́ pé mo ṣe máa ń fi ara ba lè, mo ṣe máa ń ka dáadáa. Yàtọ̀ sí pé mo ka dáadáa fún ara mi, mo ṣe, èmi náà tún máa ń fún, ẹ́ẹ́, agbẹjọ́rò. Mo máa ń fún lawyer, èmi máa ń fún lawyer mi láti bá mi ka torí àwọn èèyàn náà tún ní ìmọ̀ ju wa lọ. Wọ́n a fi lè rí àwọn nǹkan tí, tí ojú wa fò nnu e, wọ́n a lè sọ pé okay o. Eleyí, ẹ́ẹ́, ó dá, jẹ́ ká bọwọ́ lù. Elé yìí ò dá, tó n bá tú rí mi tí ò dání ilé ò dá, ká lọ gbe padà fún wọn pé àfẹ́lẹ̀, a tún jọ sọ̀rọ̀, a tún ìwé àdéhùn wa tún ṣe tí ó máa fi ran olúkalúkú, tí olúkalúkú máa, eléyi tí olúkalúkú máa gbà sí, à tún ìwé àdéhùn yẹn ṣe tí a de jókòó, a de ta de ṣe. Ta bá ti wá padà, wa wo. Tó bá ti dá, máa bọwọ́ lù. Ó ṣe kókó gidigidi kí èèyàn yẹ àdéhùn wò nítorí pé kí ẹ̀yin má lọ máa dé ilé ẹjọ́, lọ máa rojọ́. Ni ìgbà to jepé o ka ìwé àdéhùn dáadáa tí o, tí nǹkan tí ó wà ńbẹ̀ tí o wà, tí o wà ń ṣe nǹkan tí o fẹ́, o di ọ dẹ ti lọ bọwọ́ lù.

Bí èmi ṣe máa ń kojú ìṣòro níbi iṣẹ́ ni wípé lákọ̀kọ̀ máa farabalẹ̀ wo ńkan tó ń fa ìṣòro náà. Máa fojú sunuko wo, tó bá jẹ́ ǹkan tí ó le tí ọgbọ́n orí mi ò ká, màá lọ bá àwọn tó nímọ̀ jù mí lọ. Bo ṣe kí n pe wọn lórí ago? Àwọn tí a jọ ń ṣiṣẹ́ tí mo mọ̀ pé wọ́n nímọ̀ jù mí lọ. Màá bèrè lọ́wọ́ wọn, ki won fún mi ní ìmọ̀ràn tí ó lè tí a fi kojú ìṣòro tí mò ń là kọjá. Àbí tó bá jẹ́ ǹkan tí ó le díẹ̀ tí mo mọ̀ pé, ẹ́, mo lè ṣe fúnra mi, àmọ́ mi nígbàgbọ́ pé mo lè ṣe dáadáa, màá kọ́kọ́ gbàdúrà sí Ọlọ́run obá. Ki olorun ko mi mọ̀, ṣe, ki olorun fún ní ọgbọ́n Ọlọ́run láti lè ṣe é. Tí mo bá dẹ̀ ṣe, mo ṣa mo ni igbàgbọ́ pé lọ́pọ̀ ìgbà ó máa ń bọ́ si. Mo de si máa ń kojú ìṣòro, mo sì máa ń ṣe. Ǹkan sele wipe tí ìfòró min bá tú wá, tó bá jẹ́ ìṣòro láàárín àwọn òṣìṣẹ́ àbí láàárín àwọn tí a gbà ṣiṣẹ́ tí wọ́n bá ara wọn jà bí i tí wọ́n ní, tí wọ́n ní àríyànjiyàn. Màá gẹ́gẹ́ bí i, gẹ́gẹ́ bí i àgbà àkọ́ṣẹ́ṣẹ mo ṣe, màá fi ọgbọ́n bá wọn sọ̀rọ̀, màá fi sùúrù àti màá dẹ̀ sọ fún wọn pé kò sí, kò sí èrè ni pé kí ènìyàn máa jà, kí ènìyàn ní sùúrù fúnra ènìyàn. Màá gbọ́ wọn ní ìyànjú. Maa sì sọ fún wọn wípé iṣẹ́ la wá ṣe, kì í ṣe pé ká máa bá ara wa jà. Ǹkan tí ẹnikan bá ṣe tí ò bá tẹ́ ẹ lọ́rùn, sọ fún ti ò bá gbà, fara mọ́ àbí kó wá sọ fún èmi tí mo jẹ ẹni tó pe e ṣiṣẹ́ bí mo ṣe máa ń, bí mo ṣe, bí mo ṣe máa ń kojú ìṣòro níbi iṣẹ́ ènìyàn.

Àìmọye iṣẹ́ ọ̀fẹ́ tí mo ti ṣerí fún àwọn, àwọn alábàgbépọ̀ mi. Àwọn ìgbà kan wà tó jẹ́ pé àwọn mí nílò ìrànlọ́wọ́ kí n bá wọn ṣe kìnì kan, bó ṣe nǹkan tí wọ́n ò lè gé. Àwọn mí ní ọ̀pẹ sí, àwọn mí ní ọgbà sí ẹ̀yìn kule ọ̀dọ̀ wọn. Wọ́n ní ọ̀pẹ to ẹ pé ẹ̀yìn ẹ ti pọ́n, ẹ̀yìn ti pọ́n lórí igi ọ̀pẹ. Wọn ò dẹ̀ mọ ń kọ. Èmi ti ká ra mi tó jẹ́ pé ọmọ àgbẹ̀ ni mí, kò sí nǹkan tí mii mọ̀ ṣe. Bó ṣe ní ṣàṣà ni nǹkan tí mi mọ̀ ṣe tó bá ń ṣe nípa, nípa nǹkan ọ̀gbìn. Èmi to ẹ́ kí mo mọ̀ ọ́n ṣe ń kọ́ ọ̀pẹ dáadáa. Lẹ́, lẹ́ẹ̀pọ̀ ìgbà mo máa ń ràn wọ́n lọ́wọ́ láti kọ́ ọ́ lọ́fẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé iṣẹ́ náà pọ̀, mi ò ní wù mí lè ṣe torí èmi náà ń fúnra mi. Mo ní iṣẹ́ tí mò ń ṣe. So lọpọ̀ ìgbà ni mo ti bá àwọn èyán ṣe iṣẹ́ ọ̀fẹ́. Yàtọ̀ sí ìyẹn, níbí ìyá ọ̀rẹ́ mi kan wà tó jẹ́ pé gbogbo àwọn ọmọ ẹ̀ ti dàgbà tí wọ́n ti lọ ilé ọkọ tí wọ́n sì ní ọ̀dọ̀ wọn. Ìyá yi ni kan lo ń gbé. Lọpọ̀ ìgbà tó bá nílò ìrànlọ́wọ́, wọ́n á pè mí, màá bá wọn wọ́n, màá lọ sí ilé wọn, màá dẹ bà wọ́n ṣe. Ó lè jẹ́ pé, ó lè jẹ́ pé fóònù tí wọ́n ń lò torí pé bó ṣe jẹ́ àgbà, torí pé wọ́n ṣe jẹ́ àgbà lagbà àwọn fóònù tí à ń lò, àwọn fóònù àgbékà tí à ń lò yìí, Android phone tí à ń lò yìí, àwọn ò mọ̀ ọ́n lò bẹ́ẹ̀ yẹn. Wọ́n áa bá wa tó ń jẹ́ ọmọdé, wọ́n a ní ká ṣàlàyé fún wọn báwo ni wọ́n ṣe ń save nọ́mbà. Màá kọ́ wọn bí wọ́n ṣe ń save nọ́mbà, màá bá wọn ṣe. Igbà mí waa n tú ń gbàgbé, waa n tú wá padà wá bá mi jọ báwo lọ ṣe ń ṣe éleyi, báwo lọ ṣe n ṣe t'ọun wáhala ti mo kójú lórí fóònù tí mo ń lò ni. Ki o sọ fún mi bó ṣe ń ṣe gbogbo àwọn nǹkan báyìí, gbogbo àwọn iṣẹ́ báyìí, iṣẹ́ ọ̀fẹ́ ni gbogbo ẹ ni mo máa ń ṣe fún wọn. Torí pé bọ́ ṣe kọ́ wa ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọlúwàbí ká máa ń ran àgbà lọ́wọ́. Torí tí a bá ran àgbà lọ́wọ́, àwa náà áa rí ìrànwọ gbà lọ́jọ́ iwájú. Ọlọ́run náà kọ́, nínú, nínú ẹ̀sìn tí a wa náà sì ń gẹ́gẹ́ bí Kristẹ́nì, wọ́n kọ́ wa náà ká máa ran àwọn, ká máa ran àwọn, ẹẹn ká máa ran ẹni kejì wa lọ́wọ́, ká ràn lọ́wọ́. Ka ẹ́ni kejì ẹ tí a bá ràn lọ́wọ́, bí ká ràn ara wa lọ́wọ́ náà ni. Ẹni tó bá nílò ìrànlọ́wọ́, ó ní ká ṣe fún un. Ọlọ́run náa a wà pẹ̀lú wa.

Bí mo ṣe máa ń rí lílo àkókò mi tí bá wà lórí ìlà, ẹ to bá ní ṣe pé nǹkan kíkan tó bá ṣẹlẹ̀ tó máa fi mú mi wà lórí ìlà, tó bá jẹ́ pé mò ń lọ sí ilé, ẹ́, ìfowópamọ́ sí, mo wá ká fẹ́ mo lọ sí ibi ATM gallery tí mo fẹ́ lọ gbowó tí bá dẹ̀ bá ọ̀nà lórí ìlà. Gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ gẹ́gẹ́ bí ọmọlúwàbí ó ti bá ọ̀nà ń bẹ̀, wà á dúró iwọ náà, wà á dúró, wà á lọ, wà á dúró sí ẹ̀yin àwọn tí o bá ń bẹ̀. Kì í ṣe pé ọ̀kan máa lọ síwájú. So gẹ́gẹ́ bí èmi ṣe rí àkókò, àkókò mi nígbà tí bá rí àwọn lórí ìlà, tí bá rí pé bí mo ṣe dé ibẹ̀, mo dẹ̀ ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe ní ibi iṣẹ́ mi. Owó yìí, owó tí mo fẹ́ gba kò ṣe kókó lọ títí. Kí iṣẹ́ tí mo dẹ̀ fẹ́ ṣe ní, ní, ẹ́, ibi iṣẹ́ mi ó ṣe kókó. Mà á fi ilé, mà á fi ilé ìfowópamọ́ yẹn sílẹ̀, mà á fi bẹ̀ yẹn lẹ̀, mà á padà ṣẹ́nu iṣẹ́, mà á padà wá tó bá di bí ìrọ̀lẹ́ àbí bó ṣe ọwọ́ alẹ́ àbí kí n sún ìgbà yẹn di ọjọ́ mi kí n lè padà wá, kí n lè wá padà wá ní ìgbà tí ẹ pé àwọn eyan o pọ̀ lórí ìlà. Àmọ́ tó bá, tó jẹ́ ti pé mo lọ sí hospital, ibi tí wọ́n ti máa ń tọ́jú yan, ibi tí wọ́n ti máa ń ṣètọ́jú àwọn tó ṣa ẹ̀sùn àbí ẹni tó bá fẹ́ lọ yẹra e wo Tó bá jẹ́ ibẹ̀ ni mo lọ sí. Lóòótọ́ àti lọ́dodo, ìwọ nìkan kọ́ ló máa jẹ́ ẹni tí, ó máa jẹ́ ẹni àkọ́kọ́ láti dé ibẹ̀. Torí ilé ìwòsàn máa ń ṣí sílẹ̀ láti àárọ̀ títí dá alẹ́. Lọ́pọ̀ ìgbà gbogbo gbà gbogbo ni ilé, ilé ìwòsàn máa ń ṣí sílẹ̀. So fún díẹ̀ yìí o máa bá ènìyàn nbe Ǹkan tí èèyàn máa ní láti ṣe ni pé máa dúró di àkókò tèmi. Tó bá dẹ̀ tí wá kan mi, mà á wọlé. Èmi ò rí pé, èmi ò rí àkókò yẹn jẹ́ bí gẹ́gẹ́ bí i pé mò ń pàdánù ǹkan àbí mò ń pàdánù àkókò. Irọ́, ǹkan tí ẹ kí ẹ̀yàn ṣe nìyẹn. Tí o bá dé ibẹ̀, tó bá nílò láti rí dókítà, àwọn de wa ń bẹ̀ wá ní suru wà á ní suru di àkókò ẹ, de máa wọlé. Tí àkókò yẹn bá tó, o máa wọlé wá dẹ̀ rí dókítà ẹ.

Bẹ́ẹ̀ni, èmi máa ń pe àwọn oníbàárà mi tuntun nítorí pé àwọn tó je pé wọ́n ti ń bá mi rajà, tan sí máa ń bá mi rajà, àwọn ènìyàn mìí nà náà jẹ́, tí ń bá rí wọn, mo máa ń pè wọ́n. Àwọn ọ̀kan lára wọn máa ń gba ẹ̀rọ, wọn máa ń gba nọ́mbà ẹ̀rọ ìléwo wọn, wọn máa gbà dani. Máa dẹ́ ṣì pè wọ́n, máa dẹ́ ṣì máa kí wọn. Báwo ní nkan o?, báwo ní nkan ṣe rí? Tí ẹ̀eyàn bá ń ṣe irú kan bẹ́yẹ̀n, àwọn náà ò ní gbàgbe ẹ. Ni ìgbàkígbà tí wọ́n bá fẹ́ wá sí ọjà, wọ́n fẹ́ ra nǹkan. Abí tí wọ́n bá wá fẹ́ ra nǹkan tí mò ń ta, tan mọ̀ pé ìwọ, ìwọ ń ta torí pé o máa ń kí wọn, o máa ń, o maa n, o máa ń bèèrè àlàáfíà wọn, wọn ò ní gbàgbe ẹ, wọ́n a padà wá, wọ́n a wá ra nǹkan lọ́wọ́ ẹ̀. Yàtó sì pe wọ́n ra nǹkan lọ́wọ́ ẹ̀ gan, won tun lè, eeyan tún lè jọ́ ọ̀rẹ́. Fún idí ẹ̀yi, èmi máa ń kí oníbàárà mi, mo máa ń pè wọ́n, mo máa ń kí wọn dáadáa.

Ìgbà tí mo kẹ́yìn lọ rí dókítà mi ní oṣù tó kọjá, mo kan ní kín lọ rí i láti yẹra mi wò nítorí pé èmi ń jẹ́ bí é, gẹ́gẹ́ bí ẹnìkan tí ń sábà ṣàárẹ̀, àmọ́ mo máa ń ṣe, mo máa ń ṣe ìyẹ́ni wò láti ọ̀dọ̀ dókítà, ìyẹ́ra ẹni wò láti ọ̀dọ̀ dókítà níbi, oṣù mẹ́fà, mẹ́fà bí wọ́n ṣe kọ́ wa pé a máa lọ yẹra wa wò. Ìdí tí mo ṣe lọ rí dókítà náà nìyẹn.

Ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ni oṣù tí ó kọjá yìí náà ni. Ìgbà tí lára àwọn ọ̀rẹ́ mi tí ajọ jáde ilé ìwé, ilé ìwé gíga University of FUTA ni. Àwọn ìgbà tí àwọn yẹn náà parí master program wọn tí wọ́n dẹ̀ wá ṣe convocation ní oṣù tó kọjá. Ìgbà yẹn ni mo rí wọn tí mo pàdé wọn. Mo pàdé ọ̀pọ̀lọpọ̀ lára wọn tí a kíra, tí a fìyo mọ́ra wa, tí a sọ̀rọ̀ bá ara wa sọ̀rọ̀ dá, tí a bá ara sọ̀rọ̀ pé à kí ló ń lọ báyìí? Kí ló tún kàn? Dá asa kíra wa. Só oṣù tó kọjá náà ni mo rí wọn tí a sì i wá sì tun tirawa, tí inú mi dùn láti rí wọn, inú wọn náà dùn láti rí mi.

Gẹ́gẹ́ bí iṣẹ́ tí èmi ń ṣe gẹ́gẹ́ bí akọ́sẹ́mọsẹ́ wọnlẹ̀wọnlẹ̀. Ẹẹ, ìgbà tá a wà nísinyí ni ìgbà ọdún Kérésìmesì. Ká dẹ̀ múra kí ọdún tuntun bá wa láyọ̀. Ẹẹ, ìgbà tí mò ń, ìgbà tí mò ń, ẹ́ tí mò ń retí kí ọjà tuntun jáde ni ọdún tó ń bọ̀. Tí ó bá máa fi di ìbẹ̀rẹ̀ ọdún tó ń bọ̀, àwa náà yá, àwa náà á bẹ̀rẹ̀ sí í ṣe nǹkan tuntun, nǹkan mèremère. Àwa náà á bẹ̀rẹ̀ sí máa gbé ọjà tuntun jáde tí ó bá di oṣù tó ń bọ̀. Ni agbára Olódùmarè, Ọlọ́run yóò ràn wa lọ́wọ́ láti ṣe é.

Ìkọ́ tó ń fún mi ní ìtara láti ṣiṣẹ́ ni wípé bí Yorùbá ti máa ń sọ wọ́n ní ẹni tó bá rí iṣẹ́ a tó bá dé ibi iṣẹ́ tí ò bá ṣe, àgbà ọ̀lẹ ni. Èmi dẹ̀ mọ̀ ní pé ní, ní ìdí iṣẹ́ olúkálúkú iṣẹ́ wà n bẹ́ láti ṣe. Tí ẹmi ba bá dé ibi iṣẹ́ mi tí bá ti gbàdúrà sí Ọlọ́run Ọba kí Ọlọ́run fún mi lágbára kó fún mi ní okun àti àgbàra láti ṣiṣẹ́. Iṣẹ́ máa wù mí láti ṣe nítorí pé mo mọ̀ pé tí ò bá ní ìtara láti ṣiṣẹ́, ìpolówó ti fẹ́ jáde. Nígbà tí mì jále, nígbà tí mì ṣe oníjìbìtì iṣẹ́ náà màá ṣe torí mo mọ̀ pé tí bá ṣiṣẹ́ ibẹ̀ ni màá ti rówó jẹun, ibẹ̀ ni màá ti rówó tọ è bọ́, bọ́ àwọn tó, tó súnmọ́ mi, ibẹ̀ ni màá ti rówó fún bàbá àti ìyá mi, ibẹ̀ ni màá ti rówó fún àwọn àbúrò mi tí wọ́n sì kéré sí mi, ibẹ̀ ni màá ti fún, tí màá ti rówó ṣe nǹkan kí nǹkan tí bá fẹ́ ṣe. So ara àwọn nǹkan tó ń fún mi ní ìtara láti ṣiṣẹ́ nìyẹn. Níbi tí n bá ṣiṣẹ́ kò sí ẹni tó máa fún mi. Àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ti, tí wọ́n ti ní ìyàwó, tí wọ́n ti tán mi sẹ́ bí ọmọ, ṣé ìgbà tí màá ń pè wọ́n pé jẹ fún mi lówó ṣé wọ́n máa, wọn lè dá mi lóhùn máa fún, wọ́n máa, wọ́n máa rí mi gẹ́gẹ́ bí ọ̀lẹ. Èmi mọ̀ pé eni tí ò bá ṣiṣẹ́ kò rí nǹkan gbà. Àfi àwọn tí Ọlọ́run bá rán lọ́wọ́ tó yẹ pé àwọn òbí wọn wọ́n ti lówó tó pọ̀ tó ń fún wọn lówó tó ń bá wọn jẹ́ àwọn ni. Nígbà tí mo mọ̀ pé kò sí ẹni tó máa fún mi, iṣẹ́ tí mò ṣe náà ni mò ti ń je. Nìkan ara nǹkan tó ń fún mi ní ìtara láti ṣiṣẹ́ nìyẹn.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftwẹ́ẹ̀ mi nítorí pé nǹkan tó dára ni. Ó máa ń mú àbòbò kún sọftwẹ́ẹ̀ ni, ó de tun máa yọ àìṣiṣẹ́ kúrò nínú ẹ̀, ó tún máa ń mú sọftwẹ́ẹ̀ yẹn ṣiṣẹ́ dáradára nítorí pé, nítorí pé update tí wọ́n ti ṣe sí orí sọftwẹ́ẹ̀ yẹn tó wa máa múṣẹ́ kíṣẹ́ yá àti á yọ gbogbo àìṣise kúrò nínú rẹ̀, tó jẹ́, tó sì jẹ́ nǹkan tó dára lọ.

Bẹ́ẹ̀ni, èmi máa ń pa àwọn fáìlì mi mọ́, mo máa ń pamọ́ dáadáa. Nítorí pé ẹni tí ò bá pa fáìlì mọ́, ìgbàkígbà tó bá padà nílò fáìlì wá ṣẹ̀ṣẹ̀ máa wá kiri àbọ̀ ò tií ni mọ ibi tí o fi sí. Kì í ṣe ohun tó dára rárá. Ẹni tó bá kọ́ṣẹ́ tó bá mọ iṣẹ́ mọ̀ pé nǹkan ohun iṣẹ́ rẹ̀ àbọ̀ ohun iṣẹ́ oníṣẹ́ wọn kí í fi ń ṣe eré, à tọ́jú rẹ̀ tí ó wá fi jẹ́ pé tó bá nílò rẹ̀ kárí ní bí ọdún mẹ́wàá síwájú tí wà lè padà wá tí wà lọ wá fáìlì yẹn níbi kíbí tó bá fi pamọ́ sí. Ó jẹ́ kí ènìyàn kó mọ́ ṣe tọ́jú nǹkan nítorí gbogbo àwọn ẹ̀kọ́ là wa kọ́ nígbà tí a ṣe bẹ̀rẹ̀ iṣẹ́. So gbogbo ẹni mo ti ní sọ́kàn. Idi to ẹ́ pé mi kì í ṣe ń fi fáìlì iṣẹ́ mi kì í fi ń ṣere rárá. Mo máa ń tọ́jú rẹ̀ mọ́ dáadáa. Mo máa ń tọ́jú rẹ̀ ní mo máa fi sí ibi tí ẹ kí ń fi sí àwọn stall táa máa fi sí ibi tí ò sí omi. Mo dẹ̀ tún máa ń fi sí orí ẹ̀rọ ẹ̀rọ àwòrán tí a gbé pamọ́ síbẹ̀ tí wọ́n ń pè ní cloud storage. Mo máa fi pamọ́ síbẹ̀ kí ó má lọ jẹ́ pé tí iná bá jó ilé tí à ń kó fáìlì sí táa bá rí, gbogbo àwọn èyí tí a ti kó pamọ́ sí orí cloud a ti lè rí gbà padà.

Èmi ò kí ń ṣe olórin àmọ́ mo lè kọrin kẹ́lẹ́ torí èmí gẹ́gẹ́ bí ẹni kan sí sọ̀rọ̀ mi gan, mo máa ń rọra sọ̀rọ̀ ni kẹ́lẹ́ kẹ́lẹ́, ní mo se máa sọ̀rọ̀ gbogbo nkan tè mi kẹ́lẹ́ kẹ́lẹ́ tí ń bà máa jẹ́ olórin. Tó, mò ń kọrin dìé? A ń kọ ta bá ti wà ní ilé ìjọsìn a máa ń kọ, ta bá ti dé àsìkò ìgbà tí wọ́n ń kọ ìwé orin a ń bá wọn náà kọrin. Àmọ́ mi sì lára àwọn kọrin kọrin, mo lè kọrin kẹ́lẹ́